Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ìtẹ́wọ́gbà àti ìbọ̀wọ̀ láti fi hàn pé mo kà wọ́n sí ènìyàn pàtàkì àti ènìyàn dáadáa. Nígbà gbogbo, mo máa ń rẹ́rìn-ín kékeré kí ìbáṣepọ̀ lè bẹ̀rẹ̀ lórí ojú rere. Mo máa ń rí i dájú pé ọ̀nà tí mo gba ọwọ́ wọn bá àṣà àti ipò mu fún mi. Gbigba ọwọ́ tó dára máa ń fi ìpìlẹ̀ rere sílẹ̀ fún ìbáraẹnisọ̀rọ̀ àti ìbáṣepọ̀ tó dára.

Mo máa ń ṣiṣẹ́ bí i wákàtí mẹ́jọ lójúmọ́ ní déédéé. Èyi ni mo kà sí dídára fún iṣẹ́ tó ní ìdojúkọ. Nígbà mìíràn tí iṣẹ́ bá pọ̀, tí àkókò rẹ̀ bá sì ń le, mo lè fàá sí wákàtí mẹ́wàá. Mo máa ń gbìyànjú láti ní ìsinmi kékeré láàárín iṣẹ́ kí ara àti ọkàn mi má bàa kó àárẹ̀. Dídọ́gba láàárín iṣẹ́ àti ìsinmi ni ó ń jẹ́ kí, ni ó jẹ́ kí n máa ṣiṣẹ́ dáá dáadáa ní ojoojúmọ́

Mo gbàgbọ́ pé díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ wà tí ó ní ìtumọ̀ àti ìtàn tí ó jinlẹ̀, ṣùgbọ́n èmi kò fi ara sí. Mi ò jẹ́ kí wọ́n darí ìpinnu mi lójoojúmọ́. Mo máa ń fi ọgbọ́n ìrírí àti òye ayé se àmọ̀nà ju ìgbàgbọ́ lásán lọ fún mi. Ìgbàgbọ́ dára, ṣùgbọ́n ìrònú kedere ni mo fi ń gbé ìgbésẹ̀.